Ìgbà mélòó ni o máa ń fọ ẹyin lójojúmọ́? À, mi ò ní fọ ẹyin lójojúmọ́ o. À, ìgbà mí ò-- o ṣe bí owó ṣe wà lápò mi tí mo lè fọ ẹyin. Ìgbà mí lóṣù mo máa ń fọ ẹyin bí ẹ̀ẹ̀mẹta lóṣù, ìgbà mí bí ẹ̀ẹ̀mejì, ìgbà mí bí ẹ̀ẹ̀mẹrin, ìgbà mí gan-an mí ó ti ń fọ ẹyin rárá. Ṣùgbọ́n síbẹ̀, ẹ jẹ́ ka wò, ẹyin fífọ́ lójojúmọ́ o da lára gan-an torí pé ó máa ń fú'yan ẹlẹ́jẹ̀. Eyin jíjẹ náà o da nitorí pé ó máa ń fún èèyàn ní agbára. Tí èèyàn bá jẹ ẹyin dédé, gbogbo awọ̀ re a máa maa dán, gbogbo awọ re a maa máa dán. Eyin fif- ẹyin fífọ́n ní ìlú tàwà báyìí sí, àh, alágbára nìkan ló lè fọ ẹyin níbí báyìí sí because owó tó fi ń tẹ ẹyin nínú ọdún mẹ́tà mẹ́rin sẹ́yìn, owó náà ti lọ sókè gan-an báyìí sí. Kon ṣọ́wo kéké ló fi ń fọ ẹyin mọ́ báyìí sí. Àwọn-- but tí ẹ bá, tí ẹ bá wo ẹyin tí èèyàn ń jẹ, ó da fún ọmọ- ọmọdé. Tí ọmọdé bá jẹ ẹyin dédé, ó máa fi dàgbà. Tí wọ́n, tí àgbàlagbà náà bá jẹ ẹyin dédé, ó máa fi lẹ́jẹ̀ púpọ̀ lára. Eyin jíjẹ náà dà, ó da kí èèyàn máa jẹ lójoojúmọ́. Ṣùgbọ́n ó tú àpọ̀ tí èèyàn, àpọ̀ olóko, oníkálùkù yàtọ̀. B'eeyan ṣe lówó sí naa lo se máa mọ b'óun ṣe máa jẹ ẹyin sí tó. Eyin dà lára, eyin dà lára. Mo, mo máa sọ fún àwọn èèyàn kékéré àtàgbà kó ń jẹ ẹyin, wọ́n jẹ ẹyin dáadáa, ṣùgbọ́n.

Ah, iṣẹ́ ọ̀fẹ́. Ah, mi ò tíì ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí o. Nítorí pé, hm, kò sí bi o ní bí i tí nṣe iṣẹ́ ọ̀fẹ́ ṣá, but ṣùgbọ́n èmi o, àti ìgbà láti kí kílíìsì mo ti fi dàgbà, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí o. Àwọn tó ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ ó ní, ó ní, ó ní ìdí tó ń fi ṣe iṣẹ́ ọ̀fẹ́. Ìdí, ìdí tó ń fi ṣe iṣẹ́ ọ̀fẹ́ ni pé tí ẹ bá ṣe iṣẹ́ ọ̀fẹ́, èèyàn máa fi mọ iṣẹ́ yẹn sí ni. Ẹ̀yàn máa fi mọ iṣẹ́ yẹn sí. Nítorí pé ó lè jẹ́ ọ̀la, ẹ lè máa bá ara yín bẹ̀ mọ́. Ó lè jẹ́ pé ọ̀la nǹkan lè yípadà. Ẹ lè bá ara yín bíi pé wọ́n máa fẹ́ran ìṣe òun yẹn, wọ́n dẹ̀ máa fẹ́ mọ̀, bá ṣe mọ̀ sí tó. Nítorí pé tí iṣẹ́ ọ̀fẹ́ yẹn ẹ ti mọ gbogbo ohun tó dáá ní iṣẹ́ yẹn àti nǹkan tí ò dáá ní iṣẹ́ yẹn, ẹ lè wá fún ìyẹn fi ṣe iṣẹ́ tí ẹ bá ti wá rí lọ́jọ́ iwájú. Iṣẹ́ ọ̀fẹ́ náà tí ẹ bá tún wò ní, ní ọwọ́ kejì, iṣẹ́ ọ̀fẹ́ náà ò fi bẹ́ẹ̀ dára púpọ̀. Nítorí pé bí ìrú mí bá ìsìn, ṣé jẹ́ pé mo lọ mọ, mo ní ìyàwó. Ah, iṣẹ́ ọ̀fẹ́ mi ò lè ṣe. Nítorí pé tí bá ṣe iṣẹ́ ọ̀fẹ́, wọ́n ò dẹ̀, wọ́n ò lè tún máa sanwó. Bá wó ni mo ṣe fẹ́ gbé, bá wó ni mo ṣe fẹ́ bọ́mọ, bá wó ni mo ṣe fẹ́ bọ́ ìyàwó, bá wó ni mo fẹ́ ṣe bọ́ ẹbí, bá wó ni mo fẹ́ ṣe bọ́, bọ́ ara. Nítorí pé mo ṣe ò pa. Iṣẹ́ tí ẹ̀yàn bá fẹ́ ṣe kó jẹ́ iṣẹ́ tí pé, à, láti bẹ̀rẹ̀, èèyàn gbọdọ̀ bá ẹni tó ní iṣẹ́ náà bá sọ̀rọ̀ kí ẹ mọ̀, ká ba lè mọ iye tájọ má, táa máa gbà lẹ́yìn tí a bá ti parí iṣẹ́ náà. Lẹ́yìn tí a bá ti parí iṣẹ́ náà, wọ́n dẹ̀ fún mi ní owó, ẹ má mọ nǹkan tí mo ṣe fún. Kò jẹ́ pé màá wá ṣe iṣẹ́, à wá làágùn, màá wá làágùn tán. Ẹ wa dìgbà tí wọ́n sanwó, wọ́n á ní pé, à, àìgbọ̀gbẹ́ ni. Kò sí owó mọ́lẹ̀ o. O wá, o wá túmọ̀ sí pé iṣẹ́ ọ̀fẹ́ mo ṣe ń jẹ́ yẹn. Ìyẹn ò lè ṣe iṣẹ́ fún èmi o. Èmi máa ń ṣe iṣẹ́ má ń gbó wó. Èmi ò lè ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún èèyàn. Mo ò lè ṣe iṣẹ́ ọ̀fẹ́. Ah, àwọn tó ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ náà wà. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ṣe iṣẹ́ ọ̀fẹ́ láti fi kúrò nílé, láti fi, láti fi kúrò nílé, láti fi máa wà láìní kankan ṣe. Àwọn kan wà tó jẹ́ pé, à, iṣẹ́ ọ̀fẹ́ yẹn gan náà ni wọ́n fi ń rí àwọn nǹkan kan ṣá. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé gán.

Ah, bí mo ṣe ń lo àkókò pẹ̀lú ẹbí mi? Ah, èmi tó jẹ́ pé mo jẹ́ oníṣẹ́ ọwọ́, ah, mi oń fi bẹ́ẹ̀ ráyè láti lo àkókò pẹ̀lú awon ẹbí mi. Tí bá ti kúrò ní ile làárọ̀, ó tún di ọ̀wo álé kín tó padà wá, gbà táìmù tí máa fi padà wá, ó máa ta-- mo ní, mo lè ti bá wọn pé wọ́n ti sùn. Mo lè ti bá àwọn ọmọ wọn tí sùn, mo lè ti bá àwọn bàbá ìyá pe wọn tí sùn. Ìgbà mí tín bá ti ẹ́ wá, ó lè ti rẹ̀ mí, mo ma lè rà gbára láti bá ẹnì kankan ninu wọn bá wọn rojọ́. Ẹ̀ẹ̀ko kan náà ni láti ẹ̀ máa ń sọ̀rọ̀. Ẹ̀ẹ̀ko kan náà ni tí a bá wo ọjọ́ tó jẹ́ pé à lọ síbise awà ń lé tí mi ò ṣe kankan. Ẹ̀hẹn, a lè jókòó kalẹ̀ ka ráyè ká sọ̀rọ̀. A lè, a lè máa sọ̀rọ̀ títí lọ bẹ́ẹ̀. Ó kọ̀ yẹ pé ẹ̀ẹ̀kan kan, ẹ̀ẹ̀kan náà, ẹ̀ẹ̀kan kan náà tí wípé tí ìbá lọ síbi iṣẹ́ tí bá wọn lé, máa ń ní àyè láti bá wọn sọ̀rọ̀. Ǹkan tí mo, Ǹkan tó máa ń bẹ ni ìyẹn. Ese.

Wi-Fi rẹ yára tó. À, Wi-Fi tí mo ń lò yára dáadáa, kò yára tó Wi-Fi tí à ń lò nígbà yìí. À, àfi ọwọ́ Ọlọ́run nìkan la wà o. Ìjọ́ t'ójọ bá rọ̀ báyìí, à, ìyẹn máa di gòbé ńlá gan an. Hn, ṣùgbọ́n mo máa n try lati dọ́gbọ́n sì sá nítorí pé Wi-Fi tó ta ń lò níbàyi yìí ó pé oríṣìíríṣìí. A ní àwọn, bí i àwọn bíi MTN, bí i àwọn Airtel, bí i àwọn kankan saa tá ń lò tó ba je pé tí ń kan o bá da nú wọn, a máa yí síbò mi. Tí elèyii o bá danú wọn, a yí sí ne-a yí sí nẹ́tíwọ́ọ̀kì mi. Àwọn Wi-Fi tó tún tó ẹ pé tó tún dá dáadáa, ọ́hun lo ń pè ní, ẹ, Wi-Fi tí àwọn ẹlon muski ń ṣe. Iye gangan ni ó lo-ló dàju ní àdúgbò ta wa yìí. Oun gangan ni àwọn olówó ńu ajo nísìnyí. Nítorí pé, à, tẹ bá lò ìyẹn báyìí, ẹ máa lọ́kùnbalẹ̀. Tẹ bá lò ìyẹn báyìí, à, ó yára dáadáa, ó yára dáadáa. Tẹ bá lò ó báyìí, à, ẹni, ẹni, ẹni, ẹni, ẹni, ẹ máa ma, ẹ máa ma rò pé, à, pé ó dáa. Àwọn tó ti lò ó, tó ti so n pa è, à, wọ́n ń yọ, wọ́n ń ròyìn gidi ń pa ẹ̀ gan pé à, Wi-Fi tó yára gidi gan ni. Ṣùgbọ́n o, à, b'owo ṣe pọ̀ sí, sí ọ̀wọ̀ èèyàn, sówó èèyàn, bẹ́ẹ̀ ni èèyàn lè mọ bí ẹni yẹn rà àbi ẹeyan lè máa rà.

Àkókò tí mo máa ń fi jounjẹ alẹ́, a ó yàtọ̀ síra wọn. Ìgbà mí tí bá tètè délé, má tètè jẹun. Ìgbà mí, ah, tí ìyáwo mi bá tètè dé láti ibi iṣẹ́ tó bá lọ, ó lè tètè délé. Ìgbà mí má tètè jẹun. Ìgbà mí tí ó bá tètè dé, ah, mo máa lọ síta lọ wan nǹkan tí máa jẹ ni. Mo máa lọ wan nǹkan tí màá rà, tí màá jẹ. Àkókò tí mo fi jẹun lálẹ́, ah, kò, kò ní àkókò o, kò lákòókò o. Kò lákòókò. Bí ó ṣe wà náà ni Ìgbà mí nkán tó bá wù mí náà ni màá jẹ nitorí pé kò sá kòókò o. Ṣùgbọ́n ìgbà tí àwa kékeré, àkókò tí a máa ń jẹun ìgbà yẹn kí n tó dàgbà kí n tó fẹ́ ìyàwó, àkókò tí a máa ń fi jẹun ìgbà yẹn ni àkókò, ní àkókò aago, aago mẹ́sàn-án la máa ń jẹun. Ní ìgbà yẹn tí ìyá mi bá ti dé, a tètè délé, a jókòó, a so n jẹ fún gbogbo wa. Bí aago mẹ́sàn-án a ti bẹ̀rẹ̀ sí ní jẹun. Bí aago mẹ́sàn-án sì mẹ́wàá, a every-- gbogbo èèyàn tí jẹun tán, èèyàn tí ń palẹ̀ mọ́. Ẹ̀hẹn. Lẹ́yìn ìgbà yẹn, a wá jókòó, a wá sọrò ìyin, a wá wo orò ìyin ní amóunmáwòrán. Tí a bá ti wá wo tán, a wá ṣẹ̀ṣẹ̀ máa mọ nǹkan tí a máa ṣe. Bọ̀ ní ìsìn tí mo ti dàgbà, tí mo ti fẹ́ ìyàwó, tí mo ti lọ́ mọ̀, ah, ọ̀gbẹ́ni gbọ́dọ̀ jáde láti lọ wa wo. Ìgbà tí màá fún-- ìgbà mí tí màá fi délé báyìí, wọ́n lè tì jẹun, mo lè má bá nǹkan mọ́. Ìgbà mí tí bá, tí bá tètè dé, mó lè bá ọ lẹ́nu oúnjẹ, màá bá wọn jẹun. So àkókò tí mo fi ń jẹun, àkókò yẹn o kò, kò, mi ò lè sọ báyìí pé àkókò táa máa tí màá te jẹun lélé yi, ẹ̀ṣé gán.